Báwo ni ò ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tí fóònù mi bá ti ń dún, tó bá ń dún léraléra, tàbí ti n bá wo ojú ẹ, tí mo bá rí pé ìpè tí ó wọlé sí orí rẹ̀, ó jẹ́ ìpè tí ó ṣe kókó. Tí kò bá ṣe ìpè tó ṣe kókó, màá fi fóònù, mi ò ní gbé fóònù mi, màá fi sílẹ̀ kí, kí n máa ṣiṣẹ́ tí mò ń ṣe lọ. Àmọ́ tí mo bá ti rí pé ìpè tó ṣe kókó ni ó wọlé sí orí fóònù mi, màá mú fóònù mi, màá gbé, màá wá yín sí ìsàlẹ̀ láti má jẹ́ kí àwọn èèyàn mọ̀ bóyá mo gbé fóònù àbí mi ò gbé fóònù. Torí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ kò sí ààyè láti gbé fóònù. Màá yín ọ̀rọ̀ sísọ ẹni yẹ̀n, màá yín sí ìsàlẹ̀ pátápátá tó jẹ́ pé èmi nìkan ni mo lè gbó nǹkan tí ẹni ń sọ.

Ṣé o máa ń gbọ́ broadcast? Mo máa ń gbọ́ broadcast ní ìgbà ní orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí eléyinbo ń pè ní rédíò. Mo sì máa ń wò ní orí television náà tí mo máa ń wo broadcast ò pe oríṣìíríṣìí. Àwọn míì máa ń sọ ní orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí mo sọ lẹ̀ekan. Mo máa ń gbọ́ broadcast ní oríṣìíríṣìí. Mo máa ń gbọ́ ní ìgbà míì gan, mo máa ń wò ó ní orí fóònù mi torí wipé ìròyìn náà ni. Ó de jẹ̀ oríṣìíríṣìí ìròyìn ni broadcast máa ń jẹ́. Ìròyìn, ó lè jẹ́ ìròyìn elérè idárayà àbí ìròyìn òṣèlú àbí ìròyìn ìdíje apanilẹ́rìn-ín.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀, mo fẹ́ràn rẹ̀ díẹ̀ tí ti ìrọ̀lẹ́ torí pé ti òwúrọ̀, ìmọ́lẹ̀ òwúrọ̀ dàbí ìmọ́lẹ̀ ọjọ́ ni. Tí ilẹ̀ bá ti mọ́, ó ṣe àpọ̀jù ìwé pé kí oníkálukú múra o, kí a múra lọ ṣiṣẹ́ o, ọjọ́ wa o. Ìwọ tí o bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù, wà múra láti ṣiṣẹ́ torí iṣẹ́ ni, tí to bá ti ṣiṣẹ́, owó a wọlé tí kò bá ti ṣọ́wọ́ kò sì gbádùn nínú ìgbésí ayé ẹ̀dá. Tí ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ dàbí ìsinmi ni. Gẹ́gẹ́ bí mo fẹ́ sinmi o, a ti parí iṣẹ́ ọjọ́ òní, ká lọ múra ilé wa, ká lọ sinmi. Àmọ́ mo fẹ́ràn tòwúrọ̀ torí pé ọmọ tó bá ṣiṣẹ́ dédé, o yẹ kí ó ní owó lọ́wọ́ láti fi ṣe ti ìgbádùn ara rẹ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́? Oríṣiríṣi ìrànlọ́wọ́ ló wà, oríṣiríṣi ìrànlọ́wọ́ ló wà fún èèyàn. Ìrànlọ́wọ́ mi o wà tó jẹ́ wìpè nípa ti owó, ìmí si wà tó jẹ́ nípa tí ọ̀rọ̀, ìmí jẹ sì wà nípa tí ìwà. Oríṣiríṣi ìrànlọ́wọ́ ló wà, àmọ́ nípa ti ìrànlọ́wọ́ owó, tí n bá fẹ́ ran èèyàn ni ọ́wọ́ nípa tí owó tó bá béèrè, tó bá jẹ́ pé mi ò ní agbára láti ṣe fun, màá fún un ní ìrànlọ́wọ́ nípa ọ̀rọ̀ sísọ tí kò ní fi ronú ipé irú èèyàn wo ni òun bá pàdé. Tó bá jẹ́ pé nípa tí ọ̀rọ̀ sísọ, màá sọ bí làákàyè mi ṣe gbé tí ó lè fi ran ni ọwọ́. Tó bá jẹ́ pé nípa tí i ṣe, màá ṣe bí agbára mi ṣe gbé tí mo fi lè ran lọ́wọ́. Torí bẹ́ẹ̀ bí bi èèyàn ṣe le ran èèyàn lọ́wọ́ pín sí oríṣiríṣi.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Hmm. Iṣẹ́ àti ìgbésí ayé. Ó jẹ́ wipe tí yan bá fẹ́ ṣe ìdọ́gba láàrín e, tí ẹ̀yan bá ti ṣiṣẹ́. Ní ojúmu tí èmi bá ti ṣiṣẹ́ báyìí, mo máa ní àsìkò ìsinmi. Tí mo bá ti lọ ní àárọ̀ kùtùkùtù lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi, tó bá ti di ago mẹ́fà tí mo bá ti kúrò ń bi be, màá jẹun, màá wẹ̀. Tí n bá ti wẹ̀ títí ọwọ́ ago méje, mo sì máa jẹun, mo sì máa ṣe gbogbo oun kan tí mo fẹ́ ṣe tán. Màá wá tẹ́ ibùsùn mi láti ago mẹ́jọ, màá ti wà lórí ibùsùn mi títí tí oorun yóò sì gbé mi lọ. Bí mo ṣe máa ń ṣe, ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé.

Àkókò mélòó ni o máa ń lo lọ sùn? Kò sí, mi ní àkókò tí mo lè fi wà lórí ìbùsùn torí pé ó ní ìgbà mi tó yẹ pé mo máa ń sùn tó pé mi lè lo ju wákàtí méjì lọ lórí ìbùsùn mi. Ìgbà míì mo lè lo wákàtí mẹ́wàá torí pé bí mo bá ṣe ṣíṣe sí ní ọjọ́, ọjọ́ tí bá, tí mo bá fẹ́ sùn, òun ni ó máa jẹ́ kí, orun, òun ló máa jẹ́ kí mo mọye orun tí màá sùn. Tí mo bá ṣe iṣẹ́ kékeré, mi ò lè sun oorun púpọ̀. Àmọ́ tí mo bá ti ṣiṣẹ́ púpọ̀, màá sun oorun kékeré bí o ṣe rí nùú.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, àpò ẹ̀yìn mo máa ń gbé torí pé ìgbà míì máa wà tó jẹ pe gbogbo àpò mi ó máa ti kún. Tí n bá lọ ibi iṣẹ́, mo lè ti kó àwọn fóònù mi àti àwọn ìkíbo etì mi sí àpò àti nẹ́tíwọ́kì tí mo fi máa ń wọ íńtánẹ́ẹ̀tì. Mo lè ti kó gbogbo ẹ̀ sí àpò tí gbogbo ẹ̀ ti wá fún. Torí ìyen a wa wà fún ìpèjáni láti jẹ́ wípé ó máa wà fún mi tí ì bá, tí gbogbo àpò mi bá ti fún, ó máa wà fún mi láti lò torí ìgbà tí n bá tún fẹ́ ra nǹkan, míì ní a ti máa lọ ilé mi.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Oríṣiríṣi ìṣòro ni ẹ̀rọ ayárabíàṣá máa ń ní. Tó bá jẹ́ wípé ilé tí ojú rẹ̀ fọ́ báyìí mi ní agbára láti ṣe, màá gbé e lọ sí àwọn tó máa ń tún ẹ̀yà ẹ̀rọ ayárabíàṣá ṣe tí wọ́n máa bá mi ṣe. Tó bá jẹ́ pé ilé tó jẹ́ pé àwọn bọ́tìnnì rẹ̀ ò tẹ̀ mọ́, màá gbé e lọ sí ọ̀dọ̀ àwọn tí ó máa bá mi tún un ṣe. Tó yẹ pé àwọn ìṣòro kan wà tó yẹ pé èmi náà lè ṣe, bí irú ipé ǹnkan ṣe ní orí rẹ̀, bí irú wí pé mo tẹ̀ àwọn nọ́mbà kan ti o yẹ kí ń tẹ̀ tí kò bá ṣe, tí kò jẹ́ kí ẹ̀rọ ayárabíàṣá yẹn maá ṣiṣẹ́ dáradára, mo mọ àwọn èèyàn tí màá tẹ́ tí màá jẹ́ kó ṣe. Àmọ́ tó bá jẹ́ í pé bí irú ojú rẹ̀ ló fọ́ àbí àwọn bọ́tíìnì rẹ̀ ò tẹ̀ àbí ilé bátírì rẹ̀ bàjẹ́, kò sí ìkápa kankan tí mo lè ṣe ju kí n gbe lọ sí ọ̀dọ̀ àwọn abánitùn ṣe.